Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni wípé mo máa ń brainstorm, ìyẹn tó tún mọ̀ sí wípé mo máa ń ronú jinlẹ̀ gan ni, deep thinking tí màá ro oríṣìíríṣìí ọ̀nà tí mo lè gbà fi ṣe nǹkan tuntun, nǹkan mèremère, mo dẹ̀ máa ń ṣe research náà mo máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí gan láti rí àwọn nǹkan tí àwọn ẹlòmíràn ò tí ì ṣe tí ó jẹ́ nǹkan tuntun tí èmi lè ṣe.

Àwọn ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni wípé tí ń bá ti jí, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni àdúrà gbígbà. Máa gbàdúrà sí Ọlọ́run Ẹlẹ́dàá mi láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo oore-ọ̀fẹ́ tó fún mi láti rí ọjọ́ mìíràn. Lẹ́yìn àdúrà, mo máa ń jọ́ọ̀gì. Mo máa ń jọ́ọ̀gì fún bíi ọgbọ̀n ìṣẹ́jú kí n tó padà wá léwá wẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní dáná oúnjẹ tí máa jẹ láàárọ̀ ọjọ́ náà.

Àwọ̀ọ tí mo fẹ́ràn jù ni àwọ̀ọ blue. Mo fẹ́ràn àwọ̀ blue púpọ̀ púpọ̀ torí wípé ó jẹ́ àwọ̀ tí ó máa ń mú calmness wá, ó sì rẹwà púpọ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé àwọ̀ blue ni mo fẹ́ràn jù gbogbo àwọn àwọ̀ tókù lọ. Lẹ́yìn àwọ̀ blue yìí mo tún fẹ́ràn àwọ̀ yellow àti àwọ̀ red.

Ọ̀nà tí mo máa ń gbà dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì o pọ̀, n sọ díẹ̀ lára wọn. Ìkínní ni wípé mo máa ń lo password tó strong gan an tó jẹ́ wípé àwọn hacker o ni lè gẹ̀ ẹ́ sí rẹ̀. Ikeji ni wípé mo tún máa ń ṣọ́ra ní orí íńtánẹ́ẹ̀tì mi fi àwọn information tó ṣe gbòógì tó ṣe pàtàkì nípa mi sórí íńtánẹ́ẹ̀tì rara o.

Ìgbà tí mo máa ń fọ́ ọwọ́ lójoójúmọ́ o pọ̀. N kò lè sọ pé iye gbà à bá iye pàtó. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìmọ́tótó tó sì máa ń fọ ọwọ́ ní gbogbo ìgbà èyí táwọn olóyìnbo máa ń pè ní germaphobe. Kódà mi ò lè ṣe kí n máa fọ ọwọ́ mi láàrin wákàtí, torí náà ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójúmọ́ á lé ní ìgbà ogún o.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ láti lè dáàbò bo aṣọ tí mo bá wọ̀ wá láti ilé gangan. Aṣọ àkayọrí yìí ń yẹn overall lèdè Gẹ̀ẹ́sì ni mo máa ń wọ̀ lórí aṣọ tí mo wọ̀ wá láti ilé, tí yóò sì dáàbò bo aṣọ tí mo wọ̀ wá láti ilé tí kò ní jẹ́ kó dọ̀tí. Gbogbo ìdọ̀tí tí bá rí lọ́jọ́ náà, ara aṣọ àkayọrí yìí ló máa wà, kò ní dé bí i aṣọ tèmi gangan fúnra mi.

Bi mo se máa ń rí ipèsè àwọn ohun èlò ní wí pé mo máa ń lọ sí àwọn abúlé àtàwọn ẹgbẹ́ ríkò tí àwọn ohun èlò yìí wà fúnra mi. Mo sì máa ń sá àwọn ohun èlò tó dára jù of the highest quality. Àwọn yìí ni mo máa ń sá ti mo máa ń rà tí mo máa wá gbé padà wá sí olú èlò ilé iṣẹ́ wa láti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ohun tí a n tà jáde.

Bẹ́ẹ̀ni o, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ púpọ̀púpọ̀ torí mo rí àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́yìí gẹ́gẹ́ bí ọ̀nà tí a lè gbà láti lè máa pa àṣà àti ìṣe àwọn bàbá ńlá bàbá wa mọ́. Ìgbàgbọ́ àtọwọ́dọ́yìí ni ó ń jẹ́ kí àṣà àti ìṣe àwọn bàbá ńlá bàbá wa kí ó parun látijọ́ yìí o.

Bí mo ṣe máa ń rí lílò àkókò ní ìgbà tí mo wà nínú ilé ojú, bóyá kí n máa ṣe eré pẹ̀lú àwọn ará ilé mi, ká jọ máa wo fíìmù àbí tẹlifíṣàn kí inú wa sì dùn láti wà pẹ̀lú ara wa, or kí n máa play game pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, bóyá lórí PS mi àbí lórí laptop àbí lórí fóònù mi. Gbogbo àkókò tí mo bá ti wà nínú ilé, mo máa ń fi sí mi ni o, mi fi ń ṣiṣẹ́ rárá.

Aṣọ tó rẹwà aṣọ ìgbàlódé, bóyá polo ni, bóyá t-shirt ni, bóyá jacket ni, gbogbo ẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀. Tó bá ṣa a ti jẹ́ aṣọ ìgbàlódé tó tuntun tó sì rẹwà, mo máa fẹ́ràn àti wọ̀ wọ́n. Mo sì máa fẹ́ràn àti wọ àwọn kọ̀kan náà tó jẹ́ vintage, tó jẹ́ àwọn aṣọ àtijọ́ ṣùgbọ́n tó sì bá ìgbà tí àwa yìí lọ. Irú àwọn aṣọ báyìí ni mo fẹ́ràn wọ̀

Rárá o, mi ò mú coffee ní ibi iṣẹ́, tea ni mo máa ń mú dípò torí wípé tea ni mo fẹ́ràn jù coffee lọ. Mi ò fẹ́ràn coffee rárá, mo kórìíra rẹ̀ gan ni. Ṣùgbọ́n tea, àáà, ohun tí mo máa ń mú dáadáa ni, mo sì máa ń mú tea ní ibi iṣẹ́ lójoojúmọ́. Kódà mo lè mú kọ́ọ̀pù tea méjì àbí mẹ́ta ní ibi iṣẹ́ lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù torí mi ò fẹ́ kí a fi oúnjẹ ṣòfò. Mo gbàgbọ́ nínú kí a máa tọ́jú oúnjẹ pamọ́ kí a sì máa jẹ ẹ́ ní ìgbà mìíràn dípò tí a ó fi fi ṣòfò tí yóò waste. Mi ò fẹ́ yẹn rárá o. Èyí ló fa tí mo ṣe máa ń jẹ oúnjẹ tó kù. Ọjọ́ tí n bá ríi pé oúnjẹ tí mo sè pọ̀, mo máa gbé ìyókù pamọ́ sínú freezer tí màá sì jẹ́ ní ìgbà mìíràn.

Rárá o, mi ò fẹ́ràn rà oúnjẹ ní òpópónà nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ òpópónà yìí ni ó jẹ́ wípé ọ̀nà àìmọ̀ ni wọ́n gbà ṣe wọ́n. Oríṣiríṣi omi àti oríṣiríṣi practices tí ò mọ̀ ni wọ́n máa ń gbà ṣe àwọn oúnjẹ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ náà ni ò wà hygienic rárá tó sì lè mú àìsàn bíi cholera wá. Ìdí nìyí tí mi ò ṣe fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà rárá o.

Bẹẹ ni, mo máa n wo àwọn ètò tẹlifisan, kódà oríṣiríṣi ètò tẹlifíṣàn ni mo máa ń wò, mo sì máa ń wo oríṣi ètò tẹlifíṣàn lójoojúmọ́. Kódà ó ní kan báyìí tí mò ń wò lọ́wọ́, orúkọ rẹ̀ ni The Capture. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀. Ó di season kẹta báyìí tí wọ́n wà. Mo sì ti bẹ̀rẹ̀ sí ní wo season kẹta òun ní àná báyìí.

Bẹ́ẹ̀ni o, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí púpọ̀púpọ̀ torí mo jẹ́ ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbàgbọ́ nínú rẹ̀. Wọ́n ríi wí pé mo ní ìmọ̀ bí ǹkan ṣe yẹ kó rí, mo sì ní ìmọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó ń lọ nínú ayé. Èyí ló fa tí àwọn ènìyàn ṣé máa ń gbọ́ràn sí mi lẹ́nu tí mo bá sọ̀rọ̀ fún wọn, ó sì jẹ́ kí ó rọrùn fún mi láti lè máa darí àwọn ènìyàn jí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Aga ga tí n báa ń lọ àwọn building, àwọn ibi tó ga púpọ̀ tó ní oríṣiríṣi ilẹ̀, mo máa ń fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè nínú àwọn ilé báyìí torí wípé yóò jẹ́ kó rọrùn láti lọ sí ilẹ̀ kan láti ilẹ̀ mìíràn láì fi ọ̀pọ̀lọpọ̀ àkókò ṣòfò.

Rárá o, mi ò ní àwòrán kankan lára, gbogbo ara mi ló mọ́ lọ́lọ́lọ́lọ́. Ó sì wà bí Ọlọ́run ṣe dá mi. N kò fi abẹ kábẹ̀ tàbí ohunkóhun ya àwòrán sí ara mi rí o. Gbogbo ara mi ló mọ́ lọ́lọ́ síbẹ̀, tí ó sì sí àbàwón kankan àbí àwòrán kankan ní ara mi o. Mi ò ní àwòrán kankan lára rárá.